Èmi ò fẹ́ràn láti má wà ní òru o, torí òru a máa ṣẹ́rúba ni, ẹ̀rù a máa dẹ́rùbà yàn. Ojúmọmọ ni mo fẹ́ràn jùlọ nítèmi. Àwọn nǹkan búburú, àwọn nǹkan tí ò le ṣe ni ní ìjàmbá tàbí tó le pani lára, a máa rín ní òru ọ̀gànjọ́.

Mo máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù. Tí mo bá ti jí, màá wọ gbàdúrà sí Ọlọ́run Elédùmarè. Lẹ́yìn rẹ̀, màá bọ́ sí ìbalùwẹ̀ láti bọ ojú mi, láti fọ ẹnu, láti wẹ̀. Màá wẹ̀ láti orí dédé èékánná ẹsẹ̀. Màá sì fi táwẹ́ẹ̀lì mi nú ara. Láàárọ̀ tí m bá jí, màá ná pẹpẹ̀pẹ̀pẹ̀

Mọ́ínmọ́ín àti àkàrà oúnjẹ tí wọ́n bá fi ẹ̀wà ṣe a máa dùn. A máa fi, mo fẹ́ràn kí n máa fi àkàrà mú ògì, ìyẹn tá mọ̀ sí kókó. Ó máa ń dùn dáadáa. Oúnjẹ yìí ṣe ara lóge lọ́pọ̀lọpọ̀ ó sì fún ara ní okun èyí tó tún máa ń mú kí ara kó dá gájíá.

Èmi ò kí ń rọrùn tí mba bá sùn. Idí ní pé tí mo bá sùn, mi n kíń kọ àyà sókè. Ẹ̀yàn tó bá sùn tó bá kọ àyà sókè, ó ní tendency àti máa rọrùn tó bá sùn. Èmi ò kí ń rọrùn tí mo bá sùn. Àwọn tó bá sùn pẹ̀lú mi ni ó máa ń sọ fún mi pé tí ènìyàn bá jí pé, "àá, mo fẹ́ràn kí ń máa sùn pẹ̀lú rẹ o torí pé ò kí ń rọrùn tó bá sùn." Inú mi dẹ́dùn, ara mi dẹ̀ yà gágá.

Ó ti tó ìgbà díẹ̀ tí mo kẹ́yìn lọ rí dókítà torí pé àìsàn kankan ò wù, ó kéré ó tó bí kò ṣe mí. Àmọ́ ó ṣe pàtàkì láti lọ rí dókítà ní ẹ̀ẹ̀kan lósùn kí ẹ̀yàn kó mọ state of condition rẹ̀ ní gbogbo ìgbà torí ìlera ni o.